Nígbà tí mo wà ní kékeré, mo ní ìrántí tó pọ̀ torí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí mi ní ìgbà tí mo wà ní kékeré. Mo rántí ìgbà tó se pé mò ń lọ sí, mò ń lọ sí ilé ìwé. Ìgbà yẹn mo sì wà ní, kékeré boya ọmọ ọdún bí mẹ́jì àbí mẹ́ta. Bí mo ṣé, bí mo ṣe lọ sí ilé ìwé, ó ti wá di ago tá máa jáde, ó kù díẹ̀. Nígbà, ìgbà yẹn a ti ń pa lemọ̀ àti kó ìwé wa tán ká kó gbogbo ìwé wa sínú àpò ìwé wa. Ìgbà yen, ìgbẹ́, ìgbẹ́ wa n gbọ̀n mi. Ni, ní òkè, nígbà tí màá fi dìde, tí màá fi ní kí èmi máa lọ sí ilé ìgbẹ́ kí n lọ yagbẹ́ ni mo rí pé wọ́n ti ti ilé ìgbẹ́. A! Ó dùn, ó dùn mí.

È, ọtọ ni pé ó ti, ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti lọ sí ilé ìwé kẹ́hìn, ilé ìkàwé torí mo ti ṣetán ní, mo ṣetán ní ilé ìwé gíga ní láti bí ọdún, ọdún mẹ́fà báyìí mo dẹ̀ ti ń ṣiṣẹ́. Àmọ́ ìgbà tó bá ti wù mí, ìgbà kankan tó bá wù mí ni mo máa, mo tì máa ka ìwé ní orí, ní orí afẹ́fẹ́ tàbí kí ma ka ìwé oríṣìíríṣìí. A mọ̀ pé mó n lọ sí ilé ìkàwé gangan kí n máa ka ìwé. Às, ó ti ṣe díẹ̀, kí n máa paro, ó ti tó ọdún bí mẹ́fà sí méje tí ba ní kí ń ka dáadáa, ó ti ṣe díẹ̀ gan.

Kí ǹkan tí mo máa ń ní nínú òṣìṣẹ́ tuntun, tí bá ti, tí òṣìṣẹ́ tuntun bá fẹ́ wá sí ibi iṣẹ́ mi, ǹkan tí mo máa ń kọ́kọ́ wò boya oo ní ìwé, ìwé tó, ẹ́, tí èèyàn máa ní, tó, ẹ́, tí èèyàn máa ní, tó máa ń gbà láti ìjọba tí ìjọba máa fi mọ̀ pé bẹ́ẹ̀ ni, ó ní, ó ti ní ọgbọ́n àti ìmọ̀ àti ṣe iṣẹ́ yìí. Ikeji ni pé tí òṣìṣẹ́ yẹn, ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tí ò kí ń sa ibi iṣẹ́, tí ò kí ń sa ibi iṣẹ́ tó dẹ̀ máa ṣiṣẹ́ kárakára. Ikẹta ni pé mo fẹ́ràn òṣìṣẹ́ tuntun tó bá jẹ́ èèyàn tó máa ń bèèrè nǹkan tí ò bá mọ̀. Kì í ṣe gbogbo èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ yen, àwọn mìíràn wọ́n máa ń ṣe bíi pé wọ́n ti mọ̀ ǹkan tán. Kò dẹ̀, kì í dàbe torí irú èèyàn bẹ́ àṣìṣe máa ń pọ̀ lọ́wọ́ ènìyen torí kò ní le bèèrè ọ̀rọ̀. Íkẹrin ni pé èèyàn tí ò, ẹ́, òṣìṣẹ́ tí ò kí ń yàn lẹ̀, èèyàn tí ò bá kí ń yàn lẹ̀ kò ní, kò ní máa rojú nǹkan kan àti ṣe.

Mi ò sábà gbọ́ podcast ọ, but podcast tí mo máa ń tẹ̀wọ́, mo máa ń wò ni órí afẹ́fẹ́ TikTok. Boya àwọn bí méjì àti eléyìí tí ọ̀rẹ́ mi máa ń ṣe, òun ní mo máa ń wò. Mi ò sábà wò TikTok bẹ́ẹ̀, mi ò sábà wò podcast bẹ́yẹn. Ó lójú podcast tí mo máa ń wò, ó lójú tí mo máa ń wò, bẹ́ẹ̀ni. Podcast ò kí ń ṣe irú nǹkan tí mo máa ń wò bẹ́yẹn. Àfi èyí tó bá fà mí pé, tí bá tẹ̀wọ́ lásán, mọ ti mọ, ó máa ń dùn. Ẹ̀hẹn, mo máa ń wò irú podcast yẹn. Àwọn podcast tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí èèyàn tàbí ìmúláradá ẹni, ẹ̀hẹn, mo máa ń wò yẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà. Àlàáfíà náà ló koko jù. Ẹ̀yàn tó bá ní àlàáfíà ni ó máa ń ní agbára àti ṣe òuǹk òun nígbàkúgbà. Ti mo ti bá, tí mi ò kín fẹ́ kí àárẹ̀ máa mú mi, tí ìwọ, tí bá ti rí pé nǹkan díẹ̀ díẹ̀ tàbí orí fífọ́ abíi nǹkan kan bẹ́ẹ̀yẹn tó bá ti ń mú mi, mo máa tètè lọ rí dókítà tàbí kí n lọ sí ilé ìta òògùn, ibi tí wọ́n ti ń ta òògùn. Màá dẹ̀ ṣàlàyé fún wọn pé nǹkan bá ẹ bá ẹ bá ẹ ló ń ṣe mí. Oògùn kogún tó bá dé máa kọ fún mi. Ó máa jẹ́ nǹkan tó bá, nǹkan tó ń ṣe mí ní ara mú. Tó bá dé tí kọ fún mi, màá ya ra bẹ́ẹ̀ tí bá ti ra bẹ́ẹ̀, màá délé, màá kọ́kọ́ jẹun. Ti bá ti jẹun, tí bá ti jẹun tán, bó ṣe ní kí n ṣe lo òògùn yẹn náà ni mo ṣe máa lò ó. Ti bá dé tí lò ó, tí bá ti sinmi, màá sùn. Nígbà tí màá fi jí ara mi á ti, ara mi á ti yá. Mo máa ń fẹ́ àlàá-- mo máa ń fẹ́ kí àlàáfíà ṣẹ torí tí bá ti ṣai sàn, ó máa ń rẹ̀ mí sára. Mi ò ní le ṣe nǹkan tó yẹ kí n ṣe ní àsìkò. Màá ma rìn dọ́ọ̀ tàbí kí n máa sùn. Àgàgà torí bá ń fún mi. Àmọ́ irú bí orí fífọ́ yẹn báyìí, mo máa kí n tó lọ sí ọ̀dọ̀ dókítà, màá kọ́kọ́ wo boya torí, bíya torí pé mi ò mọ̀ mi tọ́ni. Màá ya àkọ́kọ́ lọ mu mi, tí bá ti mú mi púpọ̀, tínba wá sinmi. Tí bá ṣe pé ó ṣe é ṣe, ó ṣe yé ń ṣe mí, màá tun lọ bo mi sórí. Tí bá ti bu mi sórí, tí bá rí pé orí fífọ́ yẹn lọ, a jẹ́ pé mi ò nílò àti lọ ra òògùn. Àmọ́ tí ò bá lọ, a jẹ́ pé òògùn ló ń fẹ́. Tí ó bá dé tí sinmi, tí ó bá rí pé kò ṣe é, a jẹ́ pé ó ti di nǹkan mi nìyẹn.

Nǹkan tó máa ń wà nínú àpò owó mi ni owó máa ń wà ńbẹ́ẹ̀, kíni káàdì ìfarahàn tó máa ń pè ní identity card, eleyi ti ìjọba ó máa ń wà ní ọwọ́ mi, eleyi ti ibi iṣẹ́ mi náà tí ẹ́ àmì ìfarahàn náà ti ibi iṣẹ́ mi náà máa ń wà lọ́wọ́ mi, tí ẹ́ kíni tí mo máa ń fi ń kun ètè kí ètè mi má bàá gbẹ, òun náà máa ń wà ńbẹ́ẹ̀. Owó náà máa ń wà ńbẹ́ẹ̀, ẹ́ kíni perfume tí mo máa ń fi sára, mo máa, mo máa fi sínú àpò owó mi náà. Àmọ́ iye ti o bá jẹ́ àpò ńlá ni mo gbé o, ti o bá jẹ́ àpò kékeré owó ẹ́ àmì ẹ́ káàdì ìfarahàn mi náà máa wà ńbẹ́ẹ̀ ti ibi iṣẹ́ àti ti ìjọba. Owó náà máa wà ńbẹ́ẹ̀ àti nǹkan tí mo máa ń fi si ete òun náà máa wà ńbẹ́ẹ̀. É kí ló tún kù? Àti káàdì àti gbowó ní bank tó máa ń pè ní ATM card, òun náà ló máa n wà lọ́wọ́ mi.

Kọ́kọ́rọ́ mi inú àpò mi ni mo máa ń fi sí, torí kò, kò dára púpọ̀ kí èèyàn máa fi kọ́kọ́rọ́ ilé rẹ̀ sí ibi tóju èèyàn lè rí. Kí èèyàn má rí orukan pé èèyàn, èèyàn míì mú ju tó. Tó dẹ̀ lọ mú kọ́kọ́rọ́, tó dẹ̀ lọ ṣílẹ̀kùn, tó dẹ̀ lọ jí gbogbo ìní olúwa ẹ̀ kò dára púpọ̀. Ayé tẹ́lẹ̀ ni mo máa ń ṣe bẹ́ẹ̀ tí bá ti ń lọ ibi iṣẹ́ torí kọ́kọ́rọ́ méjì mẹ́rin ni mo ní. Èmi àti ẹ̀gbọ́n mi méjì méjì. Ta gba bá ti lọ sí ibi iṣẹ́, àwọn máa mú kọ́kọ́rọ́ tí wọ́n dá ní, èmi á mú kọ́kọ́rọ́, eh, kọ́kọ́rọ́ tó do mi máa fi sí ojú window ká tó dé àti rí pé ìlẹ̀kùn ti, ẹ̀yọ̀kan ti ṣílẹ̀kùn tó ti wọlé, tó ti mú nǹkan kan ní, eh, tó ti lọ tú ilé wa, tó ti mú nǹkan kan tí ó dẹ̀ dùn mọ́ wa n nú. A de lẹ̀ máa fojú ò lè mú gbogbo àwọn tó ń gbé ní àyí ká wa. Oun la ṣe rò pé à ní máa fi kọ́kọ́rọ́ wa, kọ́kọ́rọ́ wa lẹ̀ mọ́. Ẹ̀yàn olúkalúkù ti wá ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sínú àpò báyìí tí bá ti ń lọ ibi iṣẹ́, màá fi kọ́kọ́rọ́ mi sáápo.

Mo wà ní ojú òpó ayélujára, mo wà ní ti Facebook, mo wà ní ti Instagram, mo wà ní Twitter, mo dẹ̀ tún wà ní LinkedIn ibi tí wọ́n ti máa ń póòstì iṣẹ́ oríṣiríṣi iṣẹ́, mo dẹ̀ tún wà ní mo tún wà ní Thread. Mo fẹ́ lè sọ pé gbogbo ẹ ni mo wà torí ní ìsìn báyìí a mọ ibi t'eyàn ti lè rí iṣẹ́, a mọ ibi t'eyàn ti lè pàdé, a mọ ibi t'eyàn ti lè rí oríṣiríṣi nǹkan tó lè ṣe'yàn ní àǹfàní, a mọ.

Nǹkan t tí bá ti, nǹkan tí mo máa ń ṣe tí bá ti kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé, ǹkan kíkan tí, tí ń bá, tí mo, tí ń bá ń ṣe lọ́wọ́, mo máa ń kọ́kọ́ fi sílẹ̀. Màá kọ́kọ́ lọ jókòó dó, máa lọ sinmi. Ti bá dẹ́ pé ṣe lè bí ń pa mí, màá kọ́kọ́ lọ jẹun na, tí ó bá ti jẹun, màá lọ sinmi. Màá, màá ru ní ibi tí mo ti bẹ̀rẹ̀, bí mo ṣe ṣẹ́ ọ̀nà tí mo gbé gbá. Ti bá rẹ́ pé ó nira jù, màá lọ bá ọ̀gá mi, màá ṣàlàyé fún won pe ọ̀gá mi ǹkan báyi báyi báyi ló ń ṣẹlẹ̀, báwo ni mo ṣe lè ṣe, báwo ni mo ṣe lè gbé gbá, báwo ni kí nìyí ṣe lè yanjú. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, màá máa bẹ̀rẹ̀ pé báwo ni kí nìyí ṣe lè yanjú so that kí ọ̀rọ̀ yi, kí ọ̀rọ̀ yẹn kó lè ní, kó lè ní ìyànjú.

Ṣé WiFi rẹ yàrá tó bẹ́ẹ̀ ni WiFi tí mò ń lò tí eléyi to n máa ń pè ní ti MTN. Eeé, tó ti ibi iṣẹ́ mi náà ni mò ń máa sábà lò torí a ní WiFi tó tí gbogbo àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́ wa tá n lò. Ẹ̀mí ètì ní ilé yin ti mò ń lò yàtọ̀ sí tọ̀do ni ẹ̀mí ètì ni. Ẹ̀mí sì ń lò ti ibi iṣẹ́, ó de máa ń ṣe dáadáa, ó máa ń ṣe dáadáa gan.

Wọ́n bí mi ní oṣù, wọ́n bí mi ní oṣù kẹsàn án ní ọdún two thousand. Bẹ́ẹ̀ni oṣù kẹsàn án, to, táa ń pe ní September. Ibe yen naa bí mi.

Wákàtí mẹ́jọ ni mo máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, tí bá ti lọ bí iṣẹ́ ní ago mẹ́jọ láàárọ̀, ìgbà mí ó máa ń tó ago méjì kí n tó ṣetán, tàbí ago mẹ́rin, tàbí ago mẹ́rin, ehen. Àmọ́ ìgbà mí ó máa ń pẹ́ mi, ìgbà mí mo lè ṣe ago mẹ́jọ, ké mi ṣe tán, kí n tó ṣetán ní ago mẹ́-- kí n bẹ̀rẹ̀ ní ago mẹ́jọ àárọ̀ kí n pari ní ago mẹ́jọ alẹ́. Bẹ́ẹ̀ ni, ó máa ń yàtọ̀. Kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń, ní mo máa ń ṣiṣẹ́, ojoojúmọ́ kó ni mo máa ń sábà ṣiṣẹ́, ṣùgbọ́n mo lè ṣiṣẹ́ ní ọjọ́ mẹ́rin, márùn-ún, lọ́sẹ̀.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ojò bá ń rọ̀, tí nbá ń wà níbi iṣẹ́, mo máa ní suru dígbà tí ojò bá dá. Torí mi ò lè korí bọ ojò torí, nítorí pé ilé mi jìnnà sí ibi iṣẹ́. Màá dẹ̀ ní láti fẹsẹ̀ rìn dé títì kí n tó ṣe wọ ọkọ̀ tó máa gbé mi dé ibi tí mo ti máa wọ ọkọ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò dẹ́ nfẹ́ kí ojò pa mí, mo máa ní sọrọ̀. Àmọ́ tí nbá wà nílé, kò sábà sí ǹkan tí mo máa ń ṣe. A fi wípé kí n pa window dé, tí bá ti pa window dé, iyen ò ní jẹ́ kí omi wọlé. Màá dẹ̀ lọ, màá dẹ̀ máa ṣe ǹkan tí mo ṣe lọ nínú ilé. Mi ò ní jáde, mi ò tẹ́ni jáde rárá.

Ajọdun ti mo fẹ́ràn jù ni, a, mo fẹ́ràn ajọdun Kérésìmesì. Bẹ́ẹ̀ ni, ajọdun Kérésìmesì. Iyẹn mo máa rí oríṣiríṣi ẹ̀bùn gbà. Àwọn èèyàn tó máa fún mi lówó máa fún mi lówó, àwọn, àwọn èèyàn tó máa ra aṣọ fún mi máa ra aṣọ fún mi. Àwọn tó máa sanwó irun mi, wọ́n máa sanwó irun mi. Oríṣiríṣi ni mo máa rí gbà ní ìgbà ọdún Kérésìmesì mi. Àwọn ẹbí mi tó máa wá ní, àwọn ẹbí mi tó máa wá ní ọ̀nà jíjìn tó ti ṣe pé, ó tọ pé ni, ó ti pé tí mo ti rí wọn mọ́. Ah, ìyẹn máa ń mú mi, mú inú mi dùn. Wọ́n máa bá mi kó oríṣiríṣi wá àti aṣọ. Iyẹn nìkan kọ́ kò tọ́ síbẹ̀ oo. Ìgbà ọdún Kérésìmesì yẹn, a máa dáná, a ṣe oríṣiríṣi oúnjẹ, oríṣiríṣi oúnjẹ. Ah, inú mi máa ń dùn ni ìgbà Kérésìmesì ni. Ah, inú mi máa ń dùn gan. Nígbà tí àwọn òbí mi gan ni wọ́n máa ń dọ̀ sí gbogbo wa. Àwọn àbúrò mi tí wọ́n wà ní ọ̀nà jíjìn tí wọ́n máa dé. Bí a yọ gbogbo wa, a san síbí kan. A máa ṣe eré àwọn ọ̀rọ̀ tó ti pé tí a ti sọ mọ́. A máa sọ, a máa sọ gbogbo èèè. A máa bá ara wa ṣeré àtàwọn tí a máa bá ara wa yọ. Àmọ́ nǹkan tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀bùn tí mo máa ń rí gbà. Ó máa ń dùn mọ́ mi gan an. Ó máa ń dùn mọ́ mi.

Nǹkan tí mo máa ń fẹ́ lórí pizza mi, mo máa, mi o kí n like kíní ta máa ń pè ní hot dog. Mo, mo jẹ́ èèyàn tó ṣe pé mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn e rárárárá. Mi ò kí n jẹ. Àmọ́ mo máa ń like kíní tó máa ń fà nínú pizza yẹn, cheese tí wọ́n máa ń pè ní cheese. Mo máa ń fẹ́ràn kó pọ̀ gán-án. Mo máa ń fẹ́ràn kó pọ̀, kí wọ́n fi i kíní inu, chicken sí tó pọ̀, ata sí kó pọ̀. Oríṣìíríṣìí nǹkan, bẹ́yẹn mo máa ń fẹ́ràn gan Mo fẹ́ràn ǹkan. Níbi tí mo fẹ́ràn pizza dé, mo lè jẹ́ tàárìn yẹn, ní size tàárìn yẹn, eleyi tó tóbi díẹ̀ yẹn, mo lè dáni kan jẹ́ tán. Níbi tí mo fẹ́ràn pizza dé.

Àwọn oníbàárà mo máà ń fi ohùn ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀ torí àwọn mi wọ́n jẹ́ ènìyàn tó ṣe pé wọn ki n sábà ní suuru. Ǹkan tí mo máa ń ṣe ti won bá ń bínú, a lè jẹ́ máa bínú pọ̀, èmi àwọn ọ̀ lé máa bínú, kémi náà máa bínú, aalè gbọ́ra wáyé. Ǹkan tí mo máa ń ṣe ni pé, ǹkan kíkán tó bá máa ṣe, màá máa bẹ̀ wọ́n, pé kí wọ́n má máa bínú, ki won má bínú rárá. Màá bewon pé ki won má bínú. Ti won bá dẹ̀tì ri ǹkan tí wọ́n fẹ́ràn, màá máa fi oríṣìíríṣìí èyí tó wà, màá máa fi han wọ̀n lẹ́yọ kookan, a máa ṣeré, a máa ṣàwàdà, a sọ̀rọ̀ tutu, a máa fífẹ́ bá ara wa sọ̀rọ̀

Rárá o, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Mi ò mọ̀ torí mi ò ní àǹfààní àti se ri Mi ò wa mọ̀ bí àwọn òbí mi mọ̀ ṣe o torí pé wọ́n jẹ́ àgbàlagbà. Ó dà tí pọ́ndún otú pẹ́ta ọ̀dẹ́ tí bí wọn. Ó ṣe é ṣe kí wọ́n mọ bó ṣe ń ka. Àmọ́ ní tèmi o, mi o ro boya mo ti e ri ri a fi ti orí afẹ́fẹ́ nìkan. Ilé ta máa ta máa wọ, ta máa rí ní orí afẹ́fẹ́ ta tẹ máa fi ṣeré. Ó nìkan ni mo mọ̀. Mi ò mọ̀ bó ṣe ń ka àwòrán ilẹ̀ rárá. Mi ò tì mọ̀ bó ṣe ń wò, bó ṣe máa ń ka, bó ṣe ń wò mi ò mọ̀. Mi ò mọ̀ rárá. Mi ò tì mọ̀

Bẹ́ẹ̀ ni mo máa ń fi tùràrí. Tùràrí jẹ́ ara ǹkan tó ṣe pàtàkì nínú ìmúra obìnrin àti ọkùnrin. Ó wà lára ǹkan tó ṣe pàtàkì. Àwọn mi wọ́n ò dẹ̀ kí ń rí i bí ǹkan tó ṣe pàtàkì. Òhun tó ṣe máa ń jẹ́ pé àwọn mi wọ́n máa ń run, wọ́n máa ń run, wọ́n a máa fi, àmọ́ wọn ò kí ń mọ̀. Ó dẹ̀ máa ń nira àti rí irú ìyàn bẹ́ẹ̀ lọ bá pé Aunty, brother é n rùn o. Àwọn mi lè kà sí ìbínú, àwọn mi dẹ̀ lè kà sí dada kan. Ó dúpẹ́ lọ́wọ́ eni yẹn pé wọ́n ṣe o. Wọ́n dẹ̀ lọ́ wa nkan ṣe síi. Tí o bá dẹ̀, tí o bá dẹ̀ mọ ǹkan tó lè lò, wọ́n lè máa mọ̀ bẹ́rẹ̀ wípé a pé ẹ ṣe o tẹ̀ sọ fún mi kí ni ǹkan tẹ rò pé mo lè lò tàbí tí mo lè rà tó lè jẹ́ kí òórùn máa lọ. Bí o ṣe rí ni yẹ́n àmọ́ ní tèmi o, èmi máa ń fi tùràrí mi o lè ṣe alái máa fi. Tí bá jáde kúrò nílé, tí bá rí pé mi ò lò, mo máa padà sílé.

Tí iṣẹ́ bá pọ̀, aàh, mo máa, ìgbà mí mo lè máa dìde. Mo lè máa dìde rárá. Ìyẹn tí ń bá ráyè ni o, tí ń bá ráyè. Tí ń bá dé ráyè, tó bá ti ń rẹ̀ mí bẹ́yẹn, mo lè sọ fún awon ọ̀gá mi tàbí ọmọ iṣẹ́ pé "o ti ń rẹ̀ mí o". Mi ò ní lè ṣe tán, mi ò ní lè ṣe tán rárá. Àmọ́ tó ẹ̀mí mi bá ṣi gbé, mo sì máa ṣe. Àmọ́ tí iṣẹ́ bá pọ̀, aàh, mi ò kí ń láyé ìgbà mí, mi ò kí ń ráyè jẹun. Mi ò kí ń ráyè jẹun.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì. Mo máa ń jẹ oúnjẹ tó--to lérò fún ìlera. Tẹ́ ọ̀ bá ti jẹ oúnjẹ gidi, ọkàn lówó ẹ máa le, wàá ni--waa ni ẹ̀mí tí wà á fi ṣiṣẹ́. Ìlera gan ara ẹ gan máa yá. Èmi mo máa ń kàká bẹ́ẹ̀ oúnjẹ, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ǹkan ta máa ń pè é ní balanced diet. Mo máa ń jẹ dáadáa, mo máa ń jẹ, mo maa n-- mo máa ń jẹ́ kó ṣe pé mo gbúdọ̀ jẹ oúnjẹ tó n ṣe dáadáa tó lérò fún ìlera. Bẹ́ẹ̀ ni, kaka bẹ́ẹ̀ mi ò ní yà jẹun rárárarà torí kí ni àǹfààní tí mo jẹ oúnjẹ tí ò ní ṣe àǹfààní sí ago ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Ni àkọ́kọ́ náà, a máa kọ́kọ́ fọ eyín wa náà pẹ̀lú ọṣẹ eyín àti kíni igi brushì. A máa ń lo fífọ ẹyín. Tí a bá ti fífọ ẹyín tán, a fo mi fo ẹnu. A wá mú ọṣẹ, ọṣẹ ìwẹ̀ pẹ̀lú kan, ẹ, pẹ̀lú kan-kan. Tí a bá ti mú fin méjèèjì, a bo mi sára. A dẹ̀ fi kan-kan yẹn máa gbọ ara wa. Tí a bá ti fi gbọ́ ara wa bẹ́yẹn, ẹhẹ́n, a fi fọ ojú wa, etí, ọrùn wa, àyà wa, ẹ̀yìn, ikùn wa, gbogbo rẹ̀ bẹ́yẹn. A tẹ́ ẹsẹ̀, a ti fọ ẹsẹ̀ náà. Tí a bá ti fọ ẹsẹ̀, a dẹ̀ fún mi ṣan ara wa.

Nǹkan àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, òun ni kíni aṣọ wọ́ ta máa ń wọ̀ ta máa ń pè ní glove, ka tó, òun ni ǹkan àkọ́kọ́ ta máa ń wọ̀, àmọ́ ká tó dé ibi iṣẹ́ àwọn tó máa ń nu ilẹ̀ yẹn, wọ́n máa ti dé tó bá ti nu ilẹ̀, wọ́n máa nu gbogbo ohun, gbogbo ohun èlò wa. Tí a bá ti nu ohun, gbogbo ohun èlò wa ta ti lu bí iru àná, wọ́n á nu ilẹ̀, wọ́n á nu tábìlì, gbogbo ẹ́ tó bá ti nu, àwa náà á dé a tun gbé iṣẹ́ wa jáde. Àwa wọ apọ ta máa fín, ta máa ń wọ̀ ta máa ń pè ní glove, ta bá ti wọ̀ a tún wọ aṣọ ta máa ń wọ̀, aṣọ iṣẹ́ ta máa ń gbé lé orí aṣọ wa kí ẹ̀jẹ̀ má bàtà sí i. Ta bá dẹ̀ tí wọ̀, a a ní, a a kì ń wọ bàtà gíga níbi iṣẹ́ wa, kí ẹṣẹ́ wa nǹkan má lọ yọ, kí ẹṣẹ́ wa bá yọ ká má lọ ṣubú.

Ọjà tuntun ti ń jáde torí a ti wọ oṣù tuntun, ọdún tuntun. Àwọn ọjà tí a ní tẹ́lẹ̀ a ti ta gbogbo wọn, a ti kọ́ ọjà tuntun wọlé. Ọjà tuntun ti wọlé wá, a lè rìtà fún àwọn oníbàárà wa oríṣìíríṣìí nǹkan ní iye owó tó jọjú, tí ò wọ́n, kí àwọn oníbàárà wa kó lè rí ra lọ́wọ́ wa. Ọjà tuntun ti jáde ọ, o ti jáde láti ọ̀sẹ̀ tó kọjá, àwọn eyan tí ń rà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ mo maa n mo maa n Mo máa ń pamo. Mo ní ìwé ńlá kan tí mo máa ń lò tí mo máa ń fi pámo tàbí kí n kó wọn lọ sí ibiṣẹ́. Ti bá ti nílò wọ́n, ti bá ti nílò wọ́n bẹ́ẹ̀ni. Ti bá ti nílò wọ́n, màá máa kó wọ́n jáde. Bó ti bá ti nílò wọ́n, èhn èhn, màá tẹ̀ kó wọn pamọ́ sí ilé, àbí inú locker mi. Loto, màá kó wọ́n sí inú locker mi.

Idojú kọ tó má wà, tó wà ní ibi iṣẹ́ mi, ọ̀kan ní pé a ní, a ní òṣìṣẹ́ tó pọ̀, a ní òṣìṣẹ́ tó pọ̀, a dẹ nílò wọ́n torí iṣẹ́ pọ̀, iṣẹ́ pọ̀ gan an. Ó de n jẹ́ kí iṣẹ́ yẹn kó falẹ̀, ó de n yi orí wa ló, ló ń yí lé torí iṣẹ́ pọ̀ a de gbudọ̀ ní òṣìṣẹ́ tó pọ̀. And then àti pé a nílò àwọn irú iṣẹ́ kọ̀ọ̀kan tó máa jẹ́ kí iṣẹ́ wẹ, iṣẹ́ wa yá. Ǹkan tó máa jẹ́ kí iṣẹ́ wa yá, ohun náà ṣe nílò irin iṣẹ́ tó pọ̀.

Fóònù alágbèká tí Samsung ni mò ń lò. Pen tí Samsung ni mò ń lò. Mo fẹ́ràn fóònù yẹn gan torí pẹ̀lú pó tóbí ó wúlò ó dẹ̀, ó dẹ̀ shaná. Àmọ́ ó wọ́n o, ṣùgbọ́n pé pẹ̀lú bó ṣe wọ́n tọ. Ó wúlò gan. Tí Samsung ni mò ń lò.

Bẹ́ẹ̀ni mo ní, mo ní gíláàsì ọrùn, mo ní oríṣìíríṣìí, mo ní tó bí i mẹ́fa torí ọrùn wa níbí yìí ó lágbára gan. Èèyàn gbọ́dọ̀ ní ọrùn gíláàsì tí èèyàn lè máa wọ̀, tí èèyàn lè máa wọ̀ sí orí aṣọ sójú kí ọrùn kan máa ba máa ṣí ojú olúwa ẹ̀. Òun ni làwà ṣe ń lo ọrùn gíláàsì o. Mo tiẹ̀ l'oríṣìíríṣìí, o ju mẹ́fa gan lọ gan. Àwọn ọ̀rẹ́ mi tàn wálé, àwọn náà ń kó lára ẹ̀ náà. Wọ́n ń kó lára gíláàsì yẹn. Wọ́n ń kọ.

Mi ò kí n gé irun mi, mi ò kí n gé irun mi torí pé obìnrin ni mo jẹ. Mi ò kí n gé irun mi rárá. Ìgbà kan wà tó ṣe pé mo ti fẹ́ gé irun mi àmọ́ ẹ̀gbọ́n mi ní pé kí n má gé, pé kí n fi sílẹ̀ pé tí bá gé mi ò ní dára rárárára. Ọkùnrin mìíràn máa ṣan ju mí lọ. Ohun lọ́ ṣe ní kí n má gé, pé kí n fi sílẹ̀, pé kí n fi irun yẹn sílẹ̀ pé kí n má gé.

Nǹkan tí mo máa ń ṣe ní pé orí afẹ́fẹ́ náà la tí màá ń se sábà ṣe. A ṣe àwòrán tó bá irú nǹkan ta fẹ́, ẹ́ ta fẹ́, ta fẹ́ pètò fún àwọn èrò ta fẹ́ mú wá kò lè Kọ́ lè rí i pé nǹkan tí tí wọ́n fẹ́, tí wọ́n fẹ́ lélè yìí, àwa dẹ̀ lélè yìí. A fẹ́ mú èrò wá, kò máa bọ̀. Tábá ti ṣàwòrán yen dáadáa, a ṣe oríṣìíríṣìí, a fi sí orí afẹ́fẹ́, wọ́n á máa rí i. A máa bá àwọn ọ̀rẹ́ wa náà so, ọ̀rẹ́ wa náà sọ̀rọ̀ àtàwọn èrò náà.

Mi ò kí ń sábà wo àwọn, mo máa ń wọ àmọ́ kó tẹ́ kí n pẹ́. Bóyá ó pẹ́ ju bóyá ìṣẹ́jú bí ìṣẹ́jú bí mẹ́wàá abí mẹ́wàá ọlẹ márùn ún, kò ju bẹ́ẹ̀. Í ṣe ó pẹ́ jù torí máa máa kánjú àti máa fẹ́ lọ ibi iṣẹ́. Ó pẹ́ jù.

Ah! Ṣe mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Mo máa ń jẹ oúnjẹ tó ní ata, àmọ́ kí ata yẹn má pọ̀ jù. Torí mo jẹ́ èèyàn tí mo ní ọgbẹ́ inú. Àwọn dọ́kítà dà tí kìlọ̀ fún mi pé kí n má ma jẹ oúnjẹ tó ní ata jù. Àgàgà tó bá jẹ́ ẹwà pé kí máa sá fún un. Tí bá máa jẹ oúnjẹ aláta, kò ní pọ̀. Kékeré kó má pọ̀. Ìgbà kankan tó bá wù mí jẹ oúnjẹ tó ní ata, mo máa jẹ tó ní ata gan. Àmọ́, ìgbàkígbà tí ó bá fẹ́ mu, mo máa ní mílìkì dání, màá le fi tẹ́. Torí tí bá ti lè jẹ oúnjẹ aláta yẹn, aya a máa ta mi. Màá ní láti lo mílìkì tí màá fi tẹ́ sínú kí aya má bá ta mí.

Tí bá ti ń jáde bóyá fẹ́ lọ sí ibì kan, tí bá ti mọ̀nà bí a ti bá ti wọ inú ọkọ̀ àbí tí bá ti dé ibi tí mo ti máa wọ ọkọ̀, mo lè bèrè láti ilé kí n bèrè lọ́wọ́ àwọn ẹ, ọ̀rẹ́ mi àbí kí n bèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ mi pé níbo ni, pé báwo ni mo ṣe lè dé ibi tí mò ń lọ tàbí ọkọ̀ tí mo lè wọ̀. Tí n bá dè bèrè ọ̀nà, mo lè bèrè lọ́wọ́ àwọn èèyàn tí bá ti ń lọ lọ́nà pé ẹjọ́ ibi báì báì ni mò ń lọ, ibi báì báì ni mò ń lọ, báwo ni mo ṣe máa dé ibi tí mò ń lọ. Tí wón bá wá júwe fún mi pé ibi báì báì ni, hẹ́n! Máa wá gba ọ̀nà ibẹ̀. Tí n bá dé wọ inú ọkọ̀ kan, tí n bá ti wọ inú ọkọ̀, mà á, mo máa sọ fún, mo máa jẹ́ kí àwọn òní ọlọ́kọ̀ pé, ẹ, ọlọ́kọ̀ ibi tí mò ń lọ lé lé èmi ò mọ̀nà. Àwọn, ẹ, àwọn ná máa wá máa sọ fún mi pé, má wọ̀ rí, tí n bá ti dé ibi bí i bus stop tí mo ti máa bọ́lẹ̀ ẹ máa jẹ́ kó mọ̀. Mo máa ń bèrè.

Mi ò, mi ò, mi ò sábà mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò rántí boya nígbà tí mo wà ní kékeré, boya won ko mi. Èmi ò rántí. Àmọ́ báyìí mo ṣe e mọ, mo ṣe e mọ bó ṣe ń gun kẹ̀kẹ́, mo ṣe e mọ bí wọ́n ṣe ń gun, mo ṣe ń kọ́ ni. Torí mi ò mọ̀, mi ò mọ bó ṣe ń gun rárá rárá rárá. Mi ò mọ bó ṣe ń gun. Mo ṣẹ̀ ń kọ́ ni. Mo ṣẹ̀ n ní kí, mo ṣẹ̀ sọ fún, ẹ́, àbúrò mi pé kó kọ́ mi. Ìgbà kankan tó bá ti ń jáde, tó bá ṣe pé mo wà n lé, o máa wá mú mi dání, a máa kọ́ mi. Tàbí nínú, nínú ilé wa ní compound wa, òun ló máa wá kọ́ mi bí mo ṣe máa gun. Ó ti ń kọ́ mi díẹ̀díẹ̀, mo dẹ̀ tí n mọ díẹ̀díẹ̀.

Ah, o ti ṣe díẹ̀ àmọ́ tó bá ṣe pé tó bá jẹ́ ti ìdí orin yẹn ni ilé ìjọsìn nìkan ni mo mọ̀ tí mo ti máa ń lọ àti lọ máa kọrin. Ilé ìjọsìn. Yàtọ̀ sí yẹn, orí am- ẹh, amúnibánisọ̀rọ̀ mi tí mo máa ń lò, orí ẹ ni mo ti máa ń, ni mo ti máa ń play orin tí mo ti máa ń gbọ́. Tó bá ṣe pé mo wà níbi iṣẹ́ àbí mo wà nílé, orí ẹ nìkan ni mo ti máa ń ṣe.

A, ṣé mo máa ń lo ṣe àtunlò ǹkan? A, mo máa ń ṣe e àmọ́o ó kí n ṣe gbogbo ǹkan ni mo máa ń tún lò. Irú aṣọ báyìí ìgbà kan ni mo máa ń wọ aṣọ, ìgbà kọ̀ọ̀kan. Tí bá ti wọ aṣọ báyìí, ìgbà kan ni mo máa ń bọ̀ tí mo n wọ̀. Tí ó bá de jẹ́ kí ni ǹkan tí mo máa ń tún lò? Ǹkan tí mo máa ń tú ln lò ṣá, a, àwọn ǹkan tí èèyàn lè wọ, ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń wọ. Àwọn ǹkan bí i oúnjẹ tí bá ti lò mo máa ń fọ̀, àbí bàtà. Irú ǹkan tí mo máa fi ń gé èékánná owọ bí i bileeei báyìí ìgbà kan tí bá ti lò, mo máa ń ju dànù nii.

Ah! Ìgbà tí mo ti sunkún gbẹ̀yìn ni ìgbà tí bàbá mi kú ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìdínlógún. Nígbà yẹn ni bàbá mi kú. Ó dùn mi gan torí ìgbà yẹn náà mo wà ní ibiṣẹ́, mo sì wà ní ilé, ilé ẹ̀kọ́ gíga. Nígbà tó ṣe pé bàbá mi náà ló ṣe lọ jámí ní, ní ilé ìwé ní ọjọ́ ìsinmi ní Sunday. Nígbà tó di ọjọ́ Wednesday èmi wá pè wọ́n pé a ṣi sọ̀rọ̀ tí wọ́n sì ni wọ́n sì máa fi owó ránṣẹ́ sí mi. Nígbà tó wá di ọjọ́ kejì èmi lọ sí ilé ìwé mo ṣẹ̀ dé èmi dẹ lé lè yìí. Mo ń múra àti ṣe ìdánwò second semester ni mo wá pè, ni mo wá pè ẹrọ ìbánisọ̀rọ̀ wọn kò lọ. Ah a! Kí lówá ṣẹlẹ̀? Kò pé ẹ ni ẹ̀gbọ́n mi pè mi ló wá ní pé daddy mi ti kú. Bí mo ṣe, ah mo sunkún gan. Ah mo sunkún gan.

Kò sí èèyàn tí ò kí n bínú. Èmi ò kí ń ṣàì dédé bínú o tí èèyàn bá mú nu bimi. Èmi lè sọ fún ẹni yẹn pé nǹkan tí ẹni yẹn ṣe, ó dùn mi o. Tó bá wá sọ pé kí n má bínú, èmi á kúrò lórí ẹ̀. Àmọ́ èwo ni kí kí n sọ fún ẹni yẹn pé nǹkan tí ẹni yẹn ṣe dùn mi, kó tun wa máa bu mi. Èmi lè sọ̀rọ̀ sí o, torí gẹ́gẹ́ bí èèyàn tó ní laàkàyè, tó bá ti ṣẹ̀yàn, ẹsẹ̀kẹsẹ̀ ni kó sọ pé ẹ kó má bínú. Bó jẹ́ inú ọkọ̀ ni, èmi ò ti e kí n dá sí àwọn èèyàn tó wà nínú ọkọ̀

Rárá o, mi n tí ì rí ọkọ̀ ojú irin rí à ti ní ìlú wa yìí, àmọ́ mi n mi ò ti rí rí, ó dẹ̀ wunmi kí n rí rí, àmọ́ mo n dúró de mo ń dúró de ìgbà tí mo máa ráyè gan kí èmi àti ọ̀rẹ́ mi ká jọ ṣeré lọ, bẹ́ẹ̀ ni a lè--a de lọ à páda. A lọ à páda.

Rárá o, èmi otí gùn rí o. Hmm. Nǹkan tí mo ti gùn kò ju ẹ́ kí n fi ẹsẹ̀ rìn tàbí kí n wọ ọkọ̀ oní títì. Ọkọ̀ òfurufú gan mi ò tí wọ̀, ọkọ̀ ojú irin gan mi ò tí wọ̀ rí. Ehn, mi ò tí gùn alùpùpù rí o. A mi ò tí gùn rí rárá. Toloun bá dà ní pé mo máa gùn mo sì máa gùn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń tún ǹkan ṣe, kì ń ṣe gbogbo ǹkan ṣa o. Tó bá jẹ́ àwọn bíi ẹ̀rọ tí wọ́n máa ń lò níbi iṣẹ́ tó máa ń tóbi, ó máa ń ní àwọn èèyàn tó máa ń gbé fun, èmi ò mọ ìyen ṣẹ́ bọ̀. Tó bá jẹ́ ibi tí bá ti ń ṣiṣẹ́, mo máa ń palẹ̀ mọ́. Àti nǹkan tó bá ti nílò fífọ̀, kò sí ẹnikẹ́ni tí o le ṣe yẹn, èmi náà mò kúkú mọ yẹn ṣe. Tó bá dẹ̀ jẹ́ àwọn irú nǹkan pẹpẹpẹ̀ bí a tí ẹ̀ ń fi dáná, ẹhẹ́n, iyan kò sí wàhálà bẹ́ẹ̀, èèyàn máa ń túnsẹ́ ni. Ọwọ́ náà ni wọ́n fi máa ń tún nǹkan ṣe.

Ah! Eré ìdá ni. Mi ò sábà ṣe, mi ò kín ṣe ráráá, àmọ́ ọ̀rẹ́ mi máa ń ṣe. But, èmi, mi ò ún ṣe, mi ò ún ṣe ráráá, ọ̀rẹ́ mi ò ún sábà ṣe.

Ti bá ní àwọn ìṣòro bẹ́ẹ̀ ní ẹnu iṣẹ́, tí bá ti lè máa kọ́kọ́ lọ wá bí kan jókòó síná, máa fi ọkàn balẹ̀. Mo lè sọ fún ara ibi iṣẹ́ mi pé nǹkan bá ẹ bá ẹ bá ẹ ló ṣẹlẹ̀. A dẹ̀ jọ rọ́ síwájú sẹ́yìn. Tí a bá wá rí nǹkan ta lè ṣe sí i, a lè túru pé ókẹ́ nǹkan bá i lè ṣe sí i. Àmọ́ tí irú ìṣòro bẹ́ẹ̀ yẹn tó bá lágbára jù a lọ, a lè lọ bá ọ̀gá wa lẹ́nu iṣẹ́, èèyàn tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá wa, tó tún jẹ́ bí àgbàlagbà, a lọ gbe bà. Tí a bá ti lọ bà bẹ́ẹ̀ yẹn, òun ló máa wá sọ nǹkan táa máa ṣe, nǹkan tó lẹ́tọ̀ọ́ táa máa ṣe, táa tún fi ní ṣìṣe, táa tún fi ní ṣe àṣìṣe, nǹkan tó máa sọ fún wa nìyẹn.

Tẹ́lẹ̀, mo máa ń ní ìrora, kì í ṣe ìrora lọ́nà beyèn ọ̀, torí ìkínni. Mo jẹ́ èèyàn tó máa ń tijú, mi ò kí lè sọ̀rọ̀ níta. Ikeji ni pé mi ò fẹ́ràn tíìrín níbi tí èrò bá pọ̀ sí, torí pé ojú máa ń tì mí, ẹsẹ̀ mi dè máa ń wọ́lẹ̀. Ó ní mi ò ṣe é fẹ́ràn àti máa rìn níbi tí èrò pọ̀ sí níta gbangba. Bo ṣe máa ń jẹ́ nìyẹn, mi ò ń fẹ́ràn ìrì ibi tí èèyàn bá pọ̀ sí jù. Rárá, rárá, rárá. Torí ojú máa ń tì mí bẹ́yẹn, ó ní mi ò ṣe ń fẹ́ràn. But nísìnyí báyìí, mo ti gbìyànjú àti máa kóra mi pọ̀ níwájú èrò tó bá ti pọ̀ tàbí èèyàn tó bá pọ̀, kí n lè mọ bí màá ṣe máa sọ̀rọ̀.

Mo má n tètè, mo má n tètè jí ní bírúu ago márùn-ún sí mẹ́fà ìgbà tí mo má n jí nìyẹn. Àmọ́ tó bá jẹ́ ìgbà ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀, mo má pẹ́ sùn, mo má pẹ́ jí torí pé mo má pẹ́ sùn, mo má pẹ́ sùn. Nǹkan tó má n fà á nìyẹn. Òun tó bá jẹ́ nípa ìgbà ọ̀sẹ̀, mo má pẹ́, mo má pẹ́ jí, mo má pẹ́, mo má n tètè jí kí n fi ago mi sí ìgbà márùn ún àbí ìgbà sí mẹ́fà.

Ti bá ti wà nílé, mo máa ń fẹ́ràn kí n lo, kí n máa bá àwọn ẹbí mi gbé kajó máa ṣeré. Àmọ́ ìgbà mí àkókò kìí gbà mí torí pé ti bá ní kí n ro gbógbo ìgbà tí mo máa ń wà ń bí iṣẹ́, ó máa pọ̀ ju ìgbà tí bá ti wà nílé lọ. Òun ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pé ìgbà àkókò díẹ̀ ni mo máa ní à ti máa bá àwọn ẹbí mi, kí n máa bá wọn ṣeré, kí n wà pẹ̀lú wọn. Àmọ́ ìgbà tí bá ti wà nílé, mo máa, mo máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà.